Eeméjì, loṣù ni mo máa ń gé irun mi. Mo máa ń gé irun mi ni tí nba ṣe gbà sálary, tí nba ṣe gbówo oṣù mi, mo dẹ̀ tún máa ń gé irun mi ni boya igbà tí oṣù bá dá sí méjì. Yeah. Gba mo jẹ́ ẹnìkan tí ó like ki irun ó kún lórí mi àbí kí irun mi ri bákan bákan. Mo saá máa, meeéjì ṣá mo máa ń gé irun mi loṣù, láarin oṣù émii.

Mo fẹ́ kọ́, àwọn ohun tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ò ní pé mo fẹ́ kọ́ bí èèyàn ṣe lè bá oníbàárà rẹ̀ sọ̀rọ̀ ní èdè mìíràn yàtọ̀ sí èdè tí mo mọ̀ dáadáa. Mo máa ń lo èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá bá wọn sùnmọ́. Mo fẹ́ kọ́ ní, mo fẹ́ kọ́ èdè Haúsá. Mo ṣì lè bá oníbàárà mi sọ̀rọ̀ nípa èdè Haúsá. Mo dẹ̀tùn fẹ́ kọ́ láti máa lo, ó ní àwọn erọ̀ kan tí mo máa ń lò. Mo fẹ́ kọ́ dáadáa láti máa lo ẹ̀rọ yẹn torí ó máa mú iṣẹ́ mi yá ju tàtẹ̀yin wa lọ. Mo fẹ́ kọ́ nípa bí wọ́n ṣe ń lo ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ yẹn náà dáadáa.

Àwọn áàpù tí mo máa ń lò jù, áàpù àkọ́ko tí mo máa ń lò jù ló ni eléyi tí àwọn oloyinbo máa ń pè ní WhatsApp. Bẹ́ẹ̀ la tí máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ táa máa ti bá ara wa sọ̀rọ̀. Mo máa ń lo Instagram, mo máa ń lo Facebook, mo dẹ̀ máa ń lo TikTok dáradára. Àwọn áàpù tí mo máa ń lo, àwọn áàpù mẹ́rin tí mo máa ń lò jù lọ ní.

Mo fẹ́ràn láti yan alábàá iṣẹ́ mi, alábàá iṣẹ́ pọ̀ mi. Ẹni tó bá ní ṣúùrù, tí bá rí pé ẹniyan ní ṣúùrù, mo like kí n bá a ní ìṣípò. Ẹni tó bá ní àfojúsùn, mo like, mo fẹ́ràn irú yẹn báyìí náa. Ẹni tó bá ní àfojúsùn, ẹni tó bá ní ṣúùrù, ẹni tí yóò dẹ̀ ní ojúkòkòrò. Àwọn tí mo fẹ́ràn láti bá i ṣe po, bi mo sì máa ń yàn wọ́n nìyẹn. Mo sì máa ń yàn àwọn alábàá iṣẹ́ mi, àwọn alábàá iṣẹ́ pọ̀ mi ni.

Uhm, iṣẹ́ tí mo, tí máa ní kí n gbé iṣẹ́ tí mo ṣe wò, tí mo ṣe gbẹ̀yìn, tí máa ní kí n gbe wò, ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn jù lọ. Mo lè gbe sórí ìṣùwọ̀n, eh, eh, à, dó, eh, ah, mi ò, mi ò, máa gbe sórí ìṣùwọ̀n dáadáa torí iṣẹ́ ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa.

Ah! Mo jẹ ẹnìkan tó likr kí n mu ògì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní òwúrọ̀ kùtùkùtù. Tí n bá dé mu ògì, tí n bá mu ògì ní àárọ̀, mi ò láì kí kí n jẹ nnkan kan ní òwúrọ̀ tí ẹ sì dúró di bí aago méjelá àsán kí n tó jẹ nnkan kan. Ògì mo fẹ́ràn jù láti máa jẹ lówúrọ̀

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni iṣẹ́ mi ìṣẹ́ fọ́, iṣẹ́ agbénà ni àwọn gbẹ́nàgbẹ́nà, àwọn carpenter. Mo wá fẹ́ kọ́ bọn ṣe ń lo àwọn ẹ̀rọ igbàlódé fún iṣẹ́ yẹn oníṣẹ́ tuntun. Ó ní ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ̀. Ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ ni yen, mo fẹ́ kọ́ wọn yẹn ṣe gbẹ́nàgbẹ́nà torí ó jẹ́ iye ọ̀nà sí'ipa iṣẹ́ tí mo kọ́, tí mo ń yàn láàyò, tí mo sì fẹ́ràn jù. Iṣẹ́ tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ wọn ṣe ń lo àwọn ẹ̀rọ igbàlódé pẹ̀lú iṣẹ́ yẹn.

Ìwààṣọ̀rọ̀ mi jẹ́ ìwà tó, mo jẹ́ ẹnìkan tó ní ìwà ìwà tutu bíi àdàbà, àwọn ènìyàn sì máa ń sọ bẹ́ẹ̀. Mò níwà tutu, mo dẹ̀ jẹ́ ẹnìkan, mo ò yí sá ra, mo ò yí yàrá sọ̀rọ̀, mo máa ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀, mo ò láágídí, mi ò láàpọ́n, mi ò le, mi ò le jà.

Etí mi dára, kò sí ǹkan tó ṣe mí létí, mo gbọ́ràn dáadáa. Mo gbọ́ràn dára, dára, dára, dára. Etí mi dára. Mo lè gbọ́, mi ò lárun kankan létí. Mo lè gbọ́ nǹkan tẹyan ń ba sọ̀rọ̀ níbi tó bá jìnà, tí ń bá, tí ń bá tẹ etí sílẹ̀ dáradára. So, mo gbọ́ràn dáadáa, mi ò ní àárun létí.

Bí mo ṣe máa ń tọrọ àfurí jíìn, mo jẹ́ ẹnìkan tó yẹ pé tí bá mọ̀ pé mo ṣẹ̀, àbò bá tó bó tí mo máa ń pe mo ṣẹ̀, tó bá ní mo ṣe ọ, tàbí tí mo wà ń pe mo ṣe ọ, mo jẹ́ ẹnìkan tó jọ, ọmọ Yorùbá tàtà ni mí. Mo máa ń tọrọ àfurí jíìn tí bàá mọ̀ gbàgbà lagbára ni. Mo lè ra ẹ̀bùn, sẹ́ni yẹn pé kó jọ́, kó dárí jíìn mi, màá dọ̀bálẹ̀ pé mi ò ní ṣeré ẹ̀ mọ́, kó fi yá feè mi féè ni. Mo sì láìṣẹ̀ máa tọrọ. Tó bá sì jẹ́ ènìyàn tó jẹ́ bí ọ̀rọ̀ mi tajọ jẹ́ bí ẹgbẹ́ kan naa náà.

Ìgbà méjì màá fi ń fọnnu mi lójoojúmọ́. Àárọ̀, òwúrọ̀ àti ìgbà ìyálẹ́ta kóduro pe mo wọlé lọ sùn. Ìgbà mẹ́ta tí mo máa ń fọnnu, ìgbà méjì tí màá fi ń fọnnu mi lójoojúmọ́ nìyẹn, òwúrọ̀ àti alẹ́

Bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ni pé màá ní, ẹ̀ka àárọ̀ o, ẹ̀ka àbò ṣojú ìpè ilé-iṣẹ́ wa. Orúkọ tèmi ni Lágbájá, Ọmọ Lágbájá. Báwo ni mo ṣe le ràn yín lọ́wọ́ tí iṣẹ́ ṣe máa lọ gidigidi léèní o. Àwọn bẹ́ẹ̀dẹ̀ ni àwọn tó bá pè náà máa dáhùn pé orúkọ mini lagba nkan bayi ni mo fe and beni ase fi akokale.

Uhm, ohun tí mo fẹ́ràn lórí pizza oun ni adùn déẹ̀kẹ́ tọ wà níbẹ̀. Ó dùn, ó máa ń gbé mi dé ibẹ̀, ó máa ń jẹ́ kí n jẹ, mo máa ń ní àwọn èrò ọkàn dáadáa dára si. Mo fẹ́ràn rẹ̀ jíjẹ. Ni kókó, mo fẹ́ràn rẹ̀ jíjẹ. Ọ ládùn tó da.

Bimo ṣẹ máa dárí iṣẹ́ ò ju pé màá ti fún kàlùkù ní iṣẹ́ tó ń kàlùkù ó ti ṣe ní ọjọ́ kejì láti bírú èní bá yí. Nǹkan tí ó ṣe lọ́làá màá ti fún ọ lẹ́nì ibi òkè. Ẹ̀ lágbájá, Ṣẹ́gun, ìwọ ni wàá ṣe ètò lórí àwọn ọjà tí ó jáde. Ibrahim, ìwọ ni wàá ṣe ètò lórí àwọn ọjà ta bá gbà ọlé. Túnjí, ìwọ ni wà á lọ sí báǹkì. Bimo ṣẹ máa ṣe ètò lórí àwọn Bimo ṣẹ máa darí àwọn òṣìṣẹ́ mi nìyẹn.

Dáradára, bẹ́ẹ̀ ni, dàda, mo màá ń ṣẹ́ láti ilé. Ìgbà mìíràn tí ara mi bá fẹ́, tó bá fẹ́ ṣe bákan, tó máa ń try láti work, láti ṣẹ́ láti lé. So tí mo ní lọ síbi iṣẹ́ àbí tí mo ní lọ sí ibi ìtajà mi, màá wà ni ilé, màá dé máa bá òṣìṣẹ́ mi sọ̀rọ̀. Ẹ ṣe ǹkan bá, ẹ̀ ṣe ǹkan bá, a ṣe ǹkan. Màá ń ṣẹ́ láti lé dáradára.

Mo ní bátìríì fóònù dúró dáadáa. Bátìrì fóònù mi ó lágbára púpọ̀, ó lágbára púpọ̀, ẹn ó lágbára púpọ̀ torí èrọ ayélujára, èrọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò, èrọ tuntun ni bátìrìí rẹ̀ sì strong gidi dáadáa.

Oúnjẹ tí mo fẹ́ràn láti se dáadáa kọjú ìrẹsì lọ. Mo fẹ́ràn láti se ìrẹsì, bí a de ṣe máa se ìrẹsì, ó rọrùn púpọ̀. A máa gbó omi kaná, tí a bá gbó omi kaná, a máa sin ìrẹsì síná, a máa sinú omi tútù, a máa fọ, tó bá ti fọ tó mọ́ dáradára, àwa máa dàá sórí iná, tó bá ti jinná, a máa fi èròjà si. Ìyẹn ni bá ṣe ń ṣe ìrẹsì, mo mọ̀ bá ṣe ń ṣe ìrẹsì dáradára.

À, mo fẹ́ràn, mo fẹ́ràn pápá fù, pápá, pápá iṣeré ìbi tí woń ti n gba bọ́ọ̀lù. Ìbẹ̀ ni mo fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn, mo lè wà níbẹ̀ láti èní títi di ọjọ́ mẹ́ta láì kúro láì lọ si anywhere, láì lọ síibi kíbi. Mo fẹ́ràn ìbi tí won ti n ìbi pápá ba, pápá, pápá iṣeré ìbi tí wọ́n tí ń gba bọ́ọ̀lù, ìbẹ̀ mo fẹ́ràn jù lọ.

Bí mò ṣe máa ń ṣe ìwádìí, àwọn alábàáṣepọ̀ mi ò ju pé mà á pe, mo lè pé, tí n bá fẹ́ ṣe ìwádìí láàárín Táyé àti Kẹ́hìndé, mà á pe Táyé wọlé, mà á ní kó sọ nǹkan tó mọ̀ fún mi nípa Kẹ́hìndé, tó bá ti wá lọ mà á wá pe Kẹ́hìndé náà wọlé, mà á ní kó sọ nǹkan tó mọ̀ fún mi nípa Táyé. Mo máa fi ọ̀rọ̀ wá ara wọn lẹ́nu wò. Kóóto di pé mo ṣe, mo ṣe ìpinnu lórí, mo ṣe máa ń ṣe ìwádìí nìyẹn. Bí mo ṣe máa ń ṣe ìwádìí láàrín méjì nìyẹn. Mà á pe, mà á béèrè lọ́wọ́, ọwọ́ "a" nǹkan tó mọ̀ ọ́ n pa "b", mà á béèrè lọ́wọ́ "b" nǹkan tó mọ̀ ọ́ n pa "a". Bí mo ṣe máa ń ṣe ìwádìí, àwọn alábàáṣepọ̀ mi nìyẹn.

Mi ò tíì lu etí rí torí ọkùnrin ni mí. A dẹ̀, mo sì jẹ́ ọmọ Yorùbá àtàtà, a sì ní ìgbà ọ pe ọmọ Yorùbá tó bá jẹ́ ọkùnrin kì í lu etí. So nípa idí eyí, mi ò tì lu etí rí. Mi ò lu etí rí, mi ò lu etí rí. Èsì bí ọlọ̀ṣè mo ṣe, wọ́n ṣe bí mi létí mo se.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni mo fẹ́, mo fẹ́ rí ní ìrìnàjò lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tó wà ní, tó wà ní ìlú òdìkejì tí ó jìnà sí lọ́dọ̀ mi. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni yen ti mba lọ bísẹ́ láti ọjọ́ ajé títí di ọjọ́, ọjọ́ Jímọ̀, àwọn ọjọ́ Àlàmísì. Màá wá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi.